Ẹ bèèrè bóyá mo máa ń ṣe yoga? Tán bá sọ pé yoga, mi ò láìkì yoga torí belief mi. Mi ò láìkì yoga nítorí religion mi, but mo máa ń ṣe exercise, mo máa ń lọ sí gym. Mi ò kí ń ṣe yoga, màá mọ́ mo máa ń, mo máa ń, mo máa ń ka Bible mi, mo máa ń ṣe meditation, but mi ò kí ń ṣe àwọn irú yoga yẹn. Mo dẹ̀ máa ń lọ sí gym.

Mo like rí iró òjò torí tí òjò bá ń rọ̀ ó máa ń jẹ́ kí ara mi máa balẹ̀, ó máa ń jẹ́ kí mo má ń sùn nígbà yẹn. Mo like rí iró òjò. Tí bá ìgbà yẹn ni mo máa ń kàwé, ìgbà yẹn ni mo máa ń sùn, ìgbà yẹn ni mo máa ń ṣe exercise, ìgbà yẹn ni mo máa ń yà ńkan ní ìwé mi. Mo like rí iró òjò.

Ẹ bèrè bóyá orin wo ni mo fẹ́ràn jù. Orin tí mo fẹ́ràn jù ni àwọn orin gospel, torí tí ń bá yọ Ọlọ́run, ó máa ń jẹ́ kí inú mi máa dùn. Mo like kin máa yọ Ọlọ́run, so mo máa ń fẹ́, mo fẹ́ ìróhun. Orin, orin gospel ni mo máa ń like, àti mo máa ń gbọ́ orin ìfẹ́ náà, but— àmọ́ orin tí mo, orin ìfẹ́ tí mo máa ń gbọ́ kò fi bẹ́ẹ̀ pọ̀, but mo like orin gospel, mo fẹ́ máa yí olúba tó dá wa sáyé.

Ẹ̀bẹ̀rẹ̀ ni, ẹ̀bẹ̀rẹ̀ irú oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Tí ń bá ti kọ́kọ́ jí, màá kọ́kọ́ gbàdúrà náà kí ó tó ṣẹ́ anything oúnjẹ. Màá wá dẹ̀ mú omi, tí bá ti mú omi tán, tí bá ti wá mú omi tán, màá wá lọ sí kitchen, màá wá mú coffee díẹ̀. Tí bá ti mú coffee díẹ̀, mo máa láìkí máa jẹ mọ́ímọ́í làárọ̀, ṣó mo máa ń jẹ mọ́ímọ́í, tí mọ́ímọ́í àti ẹran. Tí bá ti jẹ mọ́ímọ́í àti ẹran, màá wá mú omi. Ǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ nìyẹn.

Ẹ bèrè ìbéèrè nípa eré, bóyá mo máa ń sáré. Bẹ́ẹ̀ ni, mo máa ń sáré. Mo láìkì máa sá eré, àmọ́ tí mo bá ti kó, e, ìrọ̀, àmọ́ tí mo bá ti kọ́kọ́ jí ní àárọ̀, màá kọ́kọ́ wẹ̀ náà tí mo bá ti wẹ̀ tán, màá wọ aṣọ, aṣọ jíìmù mi, tí mo bá ti wọ aṣọ jíìmù mi, màá wá, màá sáré sí, mo máa sáré fún, e, ní about thirty minutes tí n bá ti sáré tán, màá wá lọ síbí iṣẹ́. Mo máa ń sá eré náà ní irọ̀lẹ tí mo bá ti lọ sí jím, mo láìkì ki n máa sá eré torí ó máa ń jẹ́ kí ara mi máa yá.

Ẹ bèrè ìbéèrè nípa ìsinmi mi. Ìsinmi mi, mi ò kí ń fi bẹ́ẹ̀ máa sinmi. Mo máa ń sinmi but, mi ò kí ń sùn. Mi ò kí ń fi bẹ́ẹ̀ sùn nítorí pé mo wà níbi iṣẹ́. Nígbà yẹn mo máa ń ṣe nǹkan níbi iṣẹ́. Mo máa wà lórí kọ̀m̀pútà. Mo máa wà níbi iṣẹ́. Mi ò kí ń ráyè kí ń máa sùn. Màá kọ́ sinmi díẹ̀ ni. Tí bá ti jẹun tán, màá sinmi díẹ̀. Tí bá ti jẹun tán, màá wá máa ṣe nǹkan tí mò ń ṣe lórí kọ̀m̀pútà. Mi ò kí ń fi bẹ́ẹ̀ máa sinmi torí mo máa ń wà níbi iṣẹ́